Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò. Mo gbàgbọ́ púpọ̀ púpọ̀ nínú kí ẹ̀yan máa dé ibì kan ní àkókò torí wípé dídé ní àkókò yìí ó tọ́ka sí ìwà dídára àti ẹni tí wọ́n tó ní ọ̀nà tó tọ́ tí wọ́n sì jáde láti lè re. Kódà gbogbo ibi tí m bá ń lọ ni mo máa ń dé ní àkókò. Wọ́n mọ̀ mí ní ibi iṣẹ́ wa. Èmi lẹ́ni tó máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́ lójoojúmọ́. Kò sí ẹni tó sáájú mi dé ibi iṣẹ́ rí tí m bá sì bá ènìyàn ṣe àdéhùn. Mo máa ń dé bẹ́ẹ̀ lákókò ní gbogbo ìgbà.

Rárá o, mi kì í bínú nígbà tí n bá wà nínú ọkọ̀ o. Torí wípé inú bibi o ṣe wakọ ọkàn tó balẹ̀ tí kò sì ní ìbínú nínú ló lè wa ọkọ̀. Ẹni tí ó bá ń bínú nígbà tí ó bá a wa ọkọ̀, ó lè lọ bẹ̀rẹ̀ síi ni wàwákuwà, tàbí kó fi ìbínú kó lọ mọ́ tẹ bíréékì àbí kó mọ́ tẹ aselerétọ̀ inú mọ́tò, tó sì lè fa kí erú ẹni náà kó lọ kó sí ìjàmbá ọkọ̀, àbí kó lọ kó sínú kòtò, àbí kó ṣe ohun tí kò da níbi tó ti ń wa ọkọ̀. Èyí ló fa tí mi ò ṣe bínú nínú ọkọ̀ rárá o. Mo máa ń wa ọkọ̀ pẹ̀lú ọkàn tó balẹ̀ ni o.